Rárá o, mi ò lè pe ẹnikẹ́ni níta ìbánisọ̀rọ̀ yìí. Mo ṣiṣẹ́ nínú ìjíròrò wa ni nǹkan kì í lè dáhùn ìbéèrè rẹ̀ ní rọrùn, ní àlàáfíà àti láì léwu fún ó pẹ̀lú.